Èyí ni abala ọ̀rọ̀ mìíràn tí ó bá èmi lọ lọ, ti o sí ní tí ó sì ń pé wá sí ìrònú jinlẹ̀. Kókó yìí ṣe pàtàkì nítorí pé nínú gbogbo ohun tí à ń wá láyé, owó, ọmọ, ipò, àlàáfíà ni baba gbogbo wọn. Ǹjẹ́ ò ń rìn ní àlàáfíà? Do you walk in peace? Tí a bá kí ènìyàn ní ilẹ̀ Yorùbá, a máa ń bèrè pé ṣé àlàáfíà ni o wà? Ṣùgbọ́n nígbà tí à ń sáré kiri láti wa oúnjẹ, láti kọ́ ilé tàbí láti di olókìkí, a máa ń gbàgbé láti bèrè lọ́wọ́ ara wa pé ǹjẹ́ ọkàn mi ní ìsinmi? Ǹjẹ́ mò ń rìn ní àlàáfíà pẹ̀lú ara mi àti ayé? Rìn ní àlàáfíà kì í ṣe pé kí a má ní ìṣòro tàbí wàhálà, ṣùgbọ́n pé kí á ní ìfọ̀kànbalẹ̀, inner calm, láàárín ìjì ayé.

Èyí ni abála ọ̀rọ̀ pàtàkì mìíràn fún ìlera rẹ. Kókó yìí dàbí ǹkan tí ó rọrùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń ṣe àṣìṣe ńlá níbẹ̀. Omi mélòó lọ ń mu lójoojúmọ́? How much water do you drink everyday? Yorùbá bọ̀ wọ́n ní “omi lẹ̀nìyàn” àti pé “omi kò ní ọ̀tá”. Láti ìgbà tí a ti wà ní ọmọdé ni a ti mọ̀ pé omi ṣe pàtàkì. Ṣùgbọ́n ìbéèrè ńlá tí ó wà nínú àwọn ìwádìí ìlera òde òní ni: ṣe òun ń mu omi tó? Tàbí ọ̀kọ̀ ń mu omi nígbà tí oúnjẹ bá gbé ọ́ nìkan? Tí òùngbẹ bá gbé ọ́ nìkan? Ní orílẹ̀èdè wa tí ọ̀run tí ń mú gan tí a sì ń láàgun púpọ̀, ọ̀rọ̀ omi mímù kì í ṣe ohun tí a lè fi ṣeré.

Àwọn irú ojú ewé ayélujára wo ló wà? What websites are there? Tí a bá wo ẹ̀rọ ayélujára Íńtánẹ́ẹ̀tì, ó dàbí ọjà ńlá tàbí ilé kíkà library tí kò ní òpin. O ju bílíọ̀nù kan lọ àwọn wẹ́ẹ́busáìtì tí ó wà láyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ló wakò mọ̀ ju Facebook, WhatsApp àti Google lọ. Bí a ṣe ń lo Íńtánẹ́ẹ̀tì pinnu bóyá à ń dàgbà tàbí à ń pàdánù àkókò. Ẹ jẹ́ kí a pín àwọn ojú ewé wọ̀nyí sí àwọn ẹ̀ka pàtàkì kí a lè mọ bí a ṣe lè lò wọ́n fún ànfàní wa. Àwọn olùwádìí search engines, àwọn wọ̀nyí ni gate man tàbí olùtọ̀nà ti ayélujára apẹ̀rẹ̀ Bing, Google àti Yahoo. Iṣẹ́ wọn tí ó bá ń wá ìdáhùn sí ìbẹ̀rẹ̀ èyíkéyìí láti báwo ni a ṣe ń ṣe ọbẹ̀ ẹ̀fọ́ sí ìtumọ̀ ààlà. Ibi tí ó yẹ kí o kọ́kọ́ lọ nìyẹn. Wọ́n ní kọ́kọ́rọ́ sí gbogbo ilé ìyókù.

Ṣé ilé ni o ti ń ṣiṣẹ́? Do you work from home? Ní ayé àtijọ́ tí ènìyàn bá wà nílé ní ago mẹ́wàá òwúrọ̀ ọjọ́ Monday, àwọn aládùúgbò yóò bẹ̀rẹ̀ sí ní sọ kẹ́lẹ́kẹ́lẹ́ pé, ṣe wọ́n ti lé e kúrò ní iṣẹ́ ni? Àbí ó ń lẹ̀? Wọ́n gbàgbọ́ pé iṣẹ́ túmọ̀ sí pé kí ènìyàn wọ aṣọ suit, kí ó gbé àpò, kí ó sì wọ ọkọ̀ lọ sí ọ́fíìsì. Ṣùgbọ́n lónìí ìmọ̀ ẹ̀rọ ti yí gbogbo rẹ̀ padà. Ìbéèrè náà kì í ṣe níbo ni o ti ń ṣiṣẹ́ mọ́, ṣùgbọ́n kí ni iṣẹ́ tí òun ń ṣe. Gẹ́gẹ́ bí ẹnìkan tí ó lè máa ṣiṣẹ́ láti ilé, remote work tàbí tí ó ń ronú láti béèrè. Àwọn òtítọ́ wọ̀nyí wà tí a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa wọn.